Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún awon ǹkan ṣe, mo mọ bí a ti ń tún bàtà ṣe, mo mọ bí a ti ń tún kẹ̀kẹ́ ṣe, mo mọ bí a ti ń tún irun ṣe, mo mọ bí a ti ń tún awon ǹkan ṣe, mo mọ ta tí ń tún ọ̀pọ̀lọpọ̀ ǹkan ṣe. Ìdí tí mo fi fẹ́ràn láti máa tún ǹkan ṣe ni pé ó máa ń jẹ́ kí n mọ bí a ṣe ń lo ǹkan ní ìwọ̀n tó dáa.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní adìẹ mẹ́ta tí mo máa ń fún ní oúnjẹ ní ojoojúmọ́. Mo máa ń rí wipé gbogbo ìgbà tí n bá ti ń lọ ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù, mo fún àwọn adìyẹ náà ní oúnjẹ. Mo fún wọn lómi, mo dẹ̀ máa ń sìn wọ́n dáadáa, mo máa ń bọ́ wọn dáadáa. Àwọn adìyẹ ọ̀sìn yìí oun ni mo máa pa ní ọjọ́ ọdún Kérésìmesì or ọdún, ọdún tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ goọ̀mù. Gbogbo ìgbà tí m bá ti wà níbi iṣẹ́, mo máa ra goọ̀mù tí mo máa ń jẹ. Ìdí tí mo fi máa ń ra goọ̀mù ni wípé ó máa ń mú ọpọlọ mi pé, ó sì máa ń mú ọpọlọ mi kọjá fáfá gbogbo ìgbà tí m bá ti wà ní ẹnu iṣẹ́, ò tí m bá tí wà ní ibi iṣẹ́. Ìdí nìyí tí mo fi máa ń jẹ goọ̀mù.

Rárá o, in fi túrà rí. Ìdí tí mi fi máa ń fi túràrí ni wipé mi ò mọ̀ tí wọ́n ṣe máa ń ṣe, wọn ò dẹ̀ mọ́ láti tí mi ò mọ̀ tí wọ́n ṣe máa ń lo. Mo máa ń gbọ́ táwọn èèyàn máa ń fi sára wọn, ṣùgbọ́n mi ò rò boyá àkókò kan wà or ìgbà kan tí mo fi túràrí sára mi rí.

Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀ mi. Gbogbo ìgbà tí n bá ti ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, mo máa ń ríi wí pé mo ra ẹpo sínú ọkọ̀. Tí n bá ti ra ẹpo sínú ọkọ̀, màá fọ ọkọ̀ mi. Tí n bá dé tí fọ ọkọ̀ mi, màá ríi wí pé mo gbé ọkọ̀ náà rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹro ìlera. Mo máa ń mu wọ́n láti rí i pé ara mí wà ni pé pé gbogbo ìgbà tí ara mi ò bá ti ya, mo máa ń mu wọ́n. Gbogbo ìgbà tí ara mi ò bá ti ya, ó de máa ń ṣiṣẹ́ dáadáa lára mi. Ìgbà míì, mo lè ra òògùn tí n bá rí i wipé wọ́n tètè ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ ni, mo ní orúkọ Ìnàgijẹ. Ó jẹ́ orúkọ tí wọ́n, tí àwọn òbí mi ń jẹ́ àti orúkọ tí mo ń jẹ́. Orúkọ yìí ó jo Àjàyí, ó dẹ̀ ní oríkì tí wọ́n fi máa ń kí orúkọ náà. Ó jẹ́ orúkọ Ìnàgijẹ tí mò ń jẹ́, tí àwọn òbí mi náà ń jẹ́. Tí wọ́n bá ń pe orúkọ náà, tí wọ́n bá dẹ̀ ń kí oríkì rẹ̀, inú mi máa ń dùn.

Bẹ́ẹ̀ni, WiFi mi yàrá tó. WiFi mi ó sáré gan-an, mo sì fẹ́ràn rẹ̀. Kò sí ibi tí mo bá wà tí WiFi mi kìí dára. Nẹ́tíwọ́ọ̀kì mi náà sì dára pẹ̀lú torí pé MTN ni mò ń lò. MTN yìí ló fi jẹ́ kí WiFi tí mo bá ń lò kó yára.

Bẹ́ẹ̀ni, mo máa kọrin kẹ́lẹ́. Mo máa ríi wípé mo kọrin ní ohun tó bá kẹ́lẹ́, kì í ṣe ohun tó bá le, kì í dẹ̀ ṣe ohun tí kò ní dùn létí tí wón bá ń gọ̀. Mo mọ bí a ṣe ń kọrin, mo dẹ̀ mọ̀ bí a ṣe ń kọrin kẹ́lẹ́, mo mọ bí a ṣe ń kọ ọ̀pọ̀lọpọ̀ orin. Mo dẹ̀ fẹ́ràn láti máa kọ orin kọ orin Ọlọ́run jù.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ won máa ń pọ̀ tó ike mẹ́ta. Mo máa ń mu omi gan-an. Ìgbà mí mo lè mu pure water tó ju márùn-ún lọ. Mo máa ń mu omi gan-an. Ó dẹ̀ wá lára ìdí tí mo fi máa ń mu ju ike mẹ́ta lọ lójoojúmọ́ nípa omi.

Ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn mi ó wà dáadáa, ó sì jẹ́ ǹkan tó mú nu mi dùn torí nígbà tí mo ṣe àgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn, mo rí pé mo ṣe iṣẹ́ náà dáadáa, mo dẹ̀ rí pé mo ṣe é lọ́nà tó yẹ àti lọ́nà tó pé àti gbogbo àwọn òṣìṣẹ́ tí mo gba ṣiṣẹ́, wọ́n ṣe é ní ọ̀nà tó yẹ.

Ọdún tó lọ sẹ́yìn ni mo kẹ́yìn lọ wo eyín. Ó ti tó bi ọdún kan tí mo ti lọ wo eyín gbẹ̀yìn. Ìgbà náà ni eyín mi ó ra, ẹgbẹ́ eyín mi ó ra. Wọ́n ní láti lọ wo eyín náà láti lọ wo nǹkan tó ti ìjàmbá tó ti bá eyín náà. Ẹni tó ti bá mi wò ó sì sọ fún mi wípé oníwòsàn tó wò ó ní dandan won máa yọ eyín náà. Wọ́n de wò, yọ eyín, eyín náà àti ìgbà náà ni mo ti ní àlàáfíà.

Rárá o, n o kin jẹ́ kí fóònù mi gbóná. Mo máa rí i pé gbogbo ìgbà tí fóònù mi báti fẹ́, fẹ́ máa dàbí pé ó fẹ́ gbóná, mo yóò kúrò nínú nà ọ̀ọ́lọ́mọ láti rí i pé ó wà lọ́nà pípé láti máa rí lò láti pe àwọn oníbàárà mi. Idi tí mi ò fi máa ń jẹ́ kí fóònù mi kó gbóná. A fi ìgbà tí ń bá ti lójú, ìgbà tí ń bá dẹ̀ tí lójú, mo máa rí i pé tó bá ti rí i pé ó ti fẹ́ máa dàbí pé ó fẹ́ máa gbóná, mo máa yọ́kùro.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Gbogbo àwọn tí mo ń bá gbé, gbogbo àwọn ojú ọ̀nà, àwọn èèyàn tó ń gbé ojú ọ̀nà àdúgbò mi àtàwọn tó ń gbé ibi tó yí mi ká, mo mọ wọ́n dáradára torí a máa ń ṣe ìpàdé ní gbogbo ìparí ọ̀sẹ̀. Gbogbo àwa aládùúgbò, ìdí nìyí tí mo fimọ àwọn aládùúgbò mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáradára. Gbogbo ìgbà tí n bá ti ń lọ sí ibi tí mi ò mọ̀ rí o ti bá tí mo bá rìn ojú ọ̀nà tí mi ò tíì rí rí, mo máa rí pé mo ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn láti lè tọ́ka sí ọ̀nà tó yẹ àti ibi tó yẹ láti gbà láti dé ibi tí mò ń lọ. Ídí nìyí tí mo fi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí bá rìn ìrìnàjò tí n bá mọ̀ rí.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-ìrìn nígbà tí mo wà ní ìlú Èkó. Àwọn ọkọ̀ tó bá wà lójú ìrìn, mo máa rìn pẹ̀lú wọn láti lè tètè bá wọn, láti lè tètẹ̀rí pé mo wọ inú ọkọ̀ náà láti lè pa lọ ibi tí ìrìnàjò tí mo bá ti fẹ́ rìn lọ. Ìdí níyí tí mo fi máa ń rìn pẹ̀lú ọkọ̀ ojú-ìrìn nígbà tí mo wà ní ìlú Èkó.

Tábìlì iṣẹ́ mi, ó tóbi, igi náà fi ṣe. Ode ni mo máa ń kó gbogbo nǹkan sí. Mo máa ń kó bírò mi, mo máa rí pe mo kó àwọn nǹkan ìyan iṣẹ́ tí mo máa n lò níbi iṣẹ́. Mo de máa n kó gbogbo ìwé àti fáìlì tí mo bá ti fẹ́ lò lọ́jọ́ náà sórí tábìlì mi. Ídí nìyí tí tábìlì mi fi tóbi.

Wákàtí kan ni mo fi máa ń rí wípé mo ṣààyẹ̀ wo e-mail mi lójoojúmọ́. Mo dà máa ń rí wípé mo pín déédé. Mo lè lo àkókò bí ìgbà díẹ̀ tẹ̀ díẹ̀ lọ́jọ́ọjọ́ láti fi wo e-mail mi. Mo lè lo ìṣẹ́jú mẹ́wàá láti wò ó. Nígbà tó bá fi máa di ìṣẹ́jú mẹ́ta, ẹ́, ẹ, ẹ, ìṣẹ́jú mẹ́tàlá sẹ́yìn, màá tutù wò ó, màá tutù wò ó. Ìdí nìyí tí mo fi máa ń lo wákàtí kan lójoojúmọ́ lápapọ̀ láti ṣààyẹ̀ wo e-mail mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Mo fẹ́ràn láti máa wo àwọn ètò tẹlifíṣàn gan. Àwọn ètò tí mo máa ń wò lórí tẹlifíṣàn máa ń jẹ́ àwọn ètò nípa iṣẹ́, ètò nípa ẹ̀kọ́, mo máa ń wo ètò nípa, a, nípa ìgbéyàwó. Mo fẹ́ràn láti máa wo ètò gan ní tẹlifíṣàn.

Mo máa ń ge pé mo gẹ irun mi lóṣooṣù. Lẹ́yìn ìparí oṣù ni mo máa ń gẹ irun mi. Ìdí tí mo máa ń gẹ irun mi ní ìparí oṣù ni wípé irun mi kì í tètè kún, kì í tètè kún, mo dẹ̀ máa rí pé mo ya títí tó fi máa kún títí tí mo fi máa gẹ. Ìdí nìyí ni tí mo fi máa ń gẹ irun mi ní ìparí oṣù.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀, mo mọ bí a ti ń wẹ odò, mo mọ bí a ti ń wẹ omi. Kò sí odò tí mi ò le wẹ̀, kò sí tó ṣe jìn tó. Mo jẹ́ ọmọ bíbí ìlú, tó yẹ pé odò kún ìlú ìlú náà. Mo máa ń wẹ̀ láti ìgbà tí mo wà ní kékeré. Ìdí nìyí tí mo fi mọ̀ bí a tí ń wẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Mo rí i pé mo gbé ètò náà sí inú kọ̀ǹpútà mi láti rí i pé mo dáàbò bo gbogbo àwọn sófútúwẹ́ tó wà lórí kọ̀ǹpútà mi ni mo rí i wípé ó wà ní pípé ó sì ń ṣiṣẹ́ dáradára láti lè dá àbò bo kọ̀ǹpútà mi. Mo ti rí i pé gbogbo ìta laptop mi àti kọ̀ǹpútà mi mo dáàbò bo. Mo lo irin, mo lo gíláàsì láti fi dè láti rí i pé kò sí ìjàmbá tó lè dé bá kọ̀ǹpútà mi.

Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán. Gbogbo ìgbà tí mo bá ti wà ní ibi iṣẹ́, mo máa rí i pé mo sùn lọ́sàn-án láti lè rí i pé ọ̀pọ̀lo mí lé wà ní pípé. Àti gbogbo ìgbà tí mo bá ti rí i pé ó ti rẹ̀ mí àbọ́ ti sú mi, mo máa rí i pé mo sùn láti lè rí i pé mo fi agbára ati okun láti lè ní agbára ati okun láti fi dojú kọ iṣẹ́ náà. Ór, wàhálà tó bá dé bá mi nígbà náà tí n bá ti sùn, ọ̀pọ̀lọ́ mí máa wà ní pípé.

Nǹkan tí mo bá, tí mo máa ń ṣe nígbà tí mo bá sín ni pé mo máa ń ríi pé mo de imú mi ọr mo de ẹnu mi. Tí n bá ti sín mo máa n ríi pé mo lo handkerchief láti fi lè di imú mi láti lè ríi pé mi ò sín lé ẹnìkan lórí, un ò sín sí ẹnìkan lára. Mo máa ń fẹ́ràn láti ríi pé mo fi ǹkan bo mú nígbà tí n bá ti ń sín.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Mo máa n rí wí pé mo mu coffee láàrọ̀ kùtùkùtù nígbà tí mo bá ti dé ibi iṣẹ́. Tí n bá ti mu coffee, ó máa ń mu orí mi kó wà ní pípé. Ó dẹ̀ máa n mú mi kí n ṣiṣẹ́ mi dáradára. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa mu coffee níbi iṣẹ́

Nǹkan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé mo máa ń rí i pé mo ṣiṣẹ́ mi lọ́nà tó yẹ, mo dẹ̀ máa ń ṣiṣẹ́ mi pẹ̀lú sùúrù. Tí wọ́n bá fún mi níṣẹ́ tí bá dẹ̀ fún mi ní àkókò láti ṣe, mo máa ń kọ́kọ́ fi àkókò bí i ìṣẹ́jú mẹ́wàá láti kọ́kọ́ wo bí mo ṣe máa kojú iṣẹ́ náà, bí mo ṣe-- ọ̀nà tí mo fún máa gba láti fi ṣiṣẹ́ náà àti ọ̀nà tí mo fi máa rí i pé mo ṣiṣẹ́ náà dáradára. Tí nbá ti lo ìṣẹ́jú mẹ́wàá tán, màá wá rí i pé mo ṣiṣẹ́ náà nípa ètò tí mo ṣe gba, tí mo ti ṣe kalẹ̀ láti fi ṣiṣẹ́ náà. Ọ̀nà yìí ni mo máa ń ṣe láti fi tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kò sí nǹkan tí mo máa, tí mi kì í rà lórí Íńtánẹ́ẹ̀tì. Nǹkan tí mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì máa ń jẹ́ àwọn nǹkan tí mo máa ń tà fún àwọn oníbàárà mi. Ìgbà míràn mo máa ń ra àwọn nǹkan tí mo máa nílò fún ra mi. Àwọn nǹkan bí bàtà, nǹkan, àwọn nǹkan bí aṣọ, àwọn nǹkan bí, nǹkan tí a fi máa ń gẹrun, àwọn nǹkan bí bàtà, àwọn nǹkan bí ohun jíjẹ, ohun mímu. Mo máa rí pé mo rà lórí Íńtánẹ́ẹ̀tì.

Gbogbo ìgbà tí n bá ti wà nínú ọkọ̀, bóyá mo ń rin ìrìnàjò, ò bóyá mo ń lọ ibi iṣẹ́, ò bóyá mo ń lọ ibìkan. Mo fẹ́ràn láti máa gbọ́ orin. Mo fẹ́ràn láti máa gbọ́ orin Ọlọ́run. Mo fẹ́ràn láti máa gbọ́ orin gán. Ìgbà mìíràn, mo le, mo le gbọ́ radío, mo le gbọ́ nǹkan tó ń sọ nínú radío, mo le gbọ́ ọ̀rọ̀, mo le gbọ́ orin. Ṣùgbọ́n orin ni mo fẹ́ràn láti máa gbọ́ jù nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò gbogbo ìgbà tí mo bá ti wà níbi iṣẹ́. Bóyá àwọn oníbàárà mi, mi ò le tètè rí wọn, or bóyá wọn ò lè ṣe ìrìnàjò lọ bá wọn níbi tí wọ́n wà. Mo lè ṣe ìpè fídíò pẹ̀lú wọn. Tí mo bá ti ṣe ìpè fídíò, màá ṣàlàyé nǹkan tí mo ní, àwọn náà dẹ̀ máa ṣàlàyé nǹkan tí wọ́n fẹ́. Ìgbà mìíràn, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́e mi àti àwọn ẹbií mi nígbà tí n bá lè tètè lọ pàdé wọn lójúkorojú. Ṣùgbọ́n mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí mi, oníbàárà mi, àtàwọn ọ̀rẹ́ mi.

Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni ọjọ́ méjì sẹ́yìn, ìgbà náà ni mo pàdé wọn ní ilé ìjọsìn. Mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi ní ilé ìjọsìn, mo dẹ̀ máa rí wọn dáradára. Mo mọ inú mi máa dùn tí màá ti pàdé àwọn ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi tó yẹ pé àjọ̀dàgbà nígbà tá a wà ní kekẹ́

Ètò ìdárayá mi ó dára. Mo fẹ́ràn ètò náà. Nínú ètò náà mo máa ń rí pé mo ń sùn, mo máa ń rí pé mo bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, mo bá àwọn ẹbí mi ṣeré, mo kópa nínú ìdíje tó le mọ́'pọlọ, já pé pé mo kópa nínú ìdíje tó máa ń múnu yàn dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ Àìkú. Ìgbà náà ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo fẹ́ràn láti máa wọṣọ gidi, láti máa wọ aṣọ tó dára nígbà tí mo bá ń lọ sí ilé ìjọsìn. Mo dẹ̀ máa ń gbé Bíbélì mi dání. Mo dẹ̀ máa ń kó àwọn ẹbí mi lọ sí ilé ìjọsìn.

Mo máa rí i pé mo ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa fífí ọ̀nà tó yẹ láti rí i pé mo ṣe. Mo máa rí i pé mo ṣètò náà nípa kó kíkọ́ wọ́n sínú ìwé. Kíkọ́ ọ̀nà tí mo fi máa ṣe ètò náà nípa tí mo ṣe máa gba àti tí mo ṣe máa rí iṣẹ́ náà ṣe.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà nípa kí n ríi wí pé mo ṣètò gidi láti lè ríi wí pé inú àwọn oníbàárà mi dùn nígbà tí wọ́n bá pàdé mi. Mo dẹ̀ ṣe wọ́n ni àlejò tó dára. Mo máa ríi wí pé mo ra àwọn nǹkan bí i oúnjíjẹ, ohun mímu. Mo dẹ̀ máa ríi wí pé mo kó àwọn òṣìṣẹ́ mi náà pẹ̀lú mi nígbà tí n bá ti fẹ́ pàdé àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń gun kẹ̀kẹ́. Mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́. Láti ìgbà tí mo ti wà kékeré ni mo ti máa ń gun kẹ̀kẹ́. Mo dẹ̀ mọ bí a ṣe ń gun dáadáa. Kò sí ibi tí mo lè gun lọ. Mo lè gun lọ ọ̀nà jíjìn, mo delè gun lọ ibi tí n ò lè, n ò lè, n ò lérò bí tí mo ṣe le gun kẹ̀kẹ́ lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Lálalẹ́ tí bá ti fẹ́ sùn, mo fẹ́ràn láti máa jáde síta. Tí bá dẹ̀ jáde síta, mo máa ríi wípé mo wo ìràwọ̀. Nínú ìwà ìràwọ̀ náà, mo máa rí òṣùpá, mo máa rí pé mo, mo máa rí oòrùn, ọ̀dẹ̀ máa rí òṣùpá. Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ gan.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni adùn ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn adùn ọ̀gẹ̀dẹ̀ nítorí pé ó dùn lẹ́nu, ó sì dùn òun. Mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn òórùn rẹ̀. Ó jẹ́ adùn tí mo fẹ́ràn jù nínú ice cream. Ó jẹ́ adùn gidi, óò dẹ̀ jẹ́ adùn tí mo lè fún ọ̀ kí n sọ fún àwọn ọ̀rẹ́ mi kára.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí fèrèsé mi, ibẹ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Mo máa ń ri wípé mo fi kọ́kọ́rọ́ mi sí ọ̀nà tí mo fi máa tètè ríi, mo dẹ̀ máa ń ríi pé mo fi sí ibi tó bá dára àti ibi tó bá wà pa. Mo fẹ́ràn láti máa fi kọ́kọ́rọ́ mi sí ìdí fèrèsé mi, mo dà máa ń pàdé rẹ̀ láti ìgbà tí mo bá ti dé ibi iṣẹ́.

Mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́ ní ìgbà tó bá yẹ. Ni ibi iṣẹ́ mi, òfin wà wípé ìdáhùn fóònù ó gbọdọ̀ wà ní ìgbà tí wọ́n bá ti fi àyè láti máa dáhùn fóònù. Ìgbà náà ó jẹ́ ọ̀sán. Mo dẹ̀ máa ń ríi pé mo dáhùn fóònù mi ní ọ̀sán nípa òfin tí wọ́n ti gbé kalẹ̀ níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Gbogbo ìgbà tí n bá ti ṣiṣẹ́ tó bá ti pọ̀jù, ọ̀bọ ya ó rẹ̀ mí, àbí mo ṣe ìjàmbá sí ara mi, mo má-- orí máa ń fọ́ mi. Ó dà máa ń rí pé mo lo ògùn orí fífọ́, mo máa ń lo parasitamọ́ọ̀ láti rí i pé orí fífọ́ náà lọ.

Àṣà éégún, ó jẹ́ àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe. Àwọn ẹbí mi máa ń ṣe é ní gbogbo ìparí ọdún. Ó dà jẹ́ àṣà tó ti pé ní inú ẹbí mi. Àṣà éégúngun jẹ́ àṣà tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Ẹbí mi sì jẹ́ ẹbí tó máa ń gbé àṣà náà lárugẹ. Ẹbí mi fẹ́ràn láti máa rí pé wọ́n kópa nínú àṣà náà ní gbogbo ìparí ọdún.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀. N ó jẹ́ ẹni tó wá láti ìlú Nàìjíríà? Mo dẹ̀ ní nọ́mbà oriile, kí wọn má rí mi gẹ́gẹ́ bí ọmọ Nigeria. Gbogbo ìgbà tí n bá ti ń ṣe ayẹyẹ or tí n bá ti fẹ́ ṣe registration kankan ní orí íńtánẹ́ẹ̀tì, mo máa ríi pé mo lo nọ́mbà orílẹ̀ mi.